Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń tún àwọn nǹkan ṣe. Oríṣiríṣi nǹkan ni mo mọ̀ túń ṣe. Gbogbo àwọn ohun èlò inú ilé, àwọn appliances bíi tẹlifíṣàn, rédíò, fíríjì, gbogbo ẹ̀ tó bá ní fault ni mo máa ń ṣe. Tàbí tí bolt bá tú níbi kan, gbogbo ẹ̀ ni mo mọ̀ ṣe.